Nígbà wo ni o kán pàdé àwọn ọ̀rẹ́ rẹ? Àwọn ọ̀rẹ́ mi wọ́n ṣe pàtàkì púpọ̀, wọ́n sì jẹ́ àwọn tó jẹ́ pé mo mu wọ́n pẹ̀lú IST. A máa sì pàdé ní ìkẹyìn ọdún, àbí ìgbà mi tí n ba lọlé. Mo ti kán pàdé àwọn ọ̀rẹ́ mi nísìn, ó ti tó oṣù bí méjì sí mẹ́ta. Àmọ́ ní agbára Ọlọ́run, ní ọjọ́ mẹ́rin sí márùn-ún tó ń bọ̀, a o ṣe ìpàdé pẹ̀lú wọn. A ó sì sọ̀rọ̀ púpọ̀ lórí, alákọ̀kọ́, ohun tó gbọ́dọ̀ dá àdúgbò tí a ń gbé, bó la ṣe fẹ́ ṣe, àánú àwọn ti o ní agbára, àwọn ọmọ kéékèèké tó ń lọ school, bó la ṣe fẹ́ ṣe dá fún wọn ni education. Bẹ́ẹ̀ ni nǹkan ọ̀pọ̀ tó a bá fẹ́ ṣe. Ẹlẹ́ẹ̀kejì, bó ni, kí ni a fẹ́ wò tí àdúgbò wa ó fi máa ròkè? Kí ni àwọn nǹkan tó ní láti ṣe? Torí ẹni tó máa ń ṣe ìmúra bó làdúgbò ṣe loké, òun ti kú. So, a needi láti ṣe kí ni? A nílò láti wò bó ni àwa náà ṣe fẹ́ ṣe, ah, ìmójútó àdúgbò náà. Ẹlẹ́ẹ̀kẹta, bó ni àwa gan fúnra wa, bó la ṣe fẹ́ ni ilọ síwájú? Torí ìlọsíwájú ṣe kókó púpọ̀ tó ẹ kí a wò ká sì mọ bó la ṣe fẹ́ ṣe. Nígbà tí ọba fẹ́ mú àdúgbò lọ síwájú tí ò wá ní ìlọsíwájú, mo rí pé kò sí àǹfààní ìbẹ̀ torí pé kí ni? Nígbà tí àdúgbò wa lọ síwájú tí kò lọ síwájú, wàá padà wá bí lẹ́bi ara àwọn tí ó mọ̀ bínú. Ó sì lè jẹ́ pé gan-an ẹ lè wà lára àwọn tí ó wá ba àdúgbò jẹ́. Àdúgbò ó necessary púpọ̀ kó jẹ́ pé àwọn ọmọ àdúgbò wọn ó tún àdúgbò ṣe. Ṣùgbọ́n a mọ ṣùgbọ́n a ra wọ́n náà se. Lẹ́ẹkẹta, tí a bá wá pàdé, a máa sọ̀rọ̀ nípa bó la ṣe láyé wa tẹ́lẹ̀, kíni nǹkan tó ń dùn wá nínú níìsín, kíni nǹkan tá a wò tá a pé, "À! À bá mọ̀, à bá mọ̀ ṣe." Bí ilẹ̀ ṣe rínú, gbogbo ẹnáà lèhán yóò wò papọ̀, ìhò sì kọ́ ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n.

Ṣé o máa ń wo àwọn ètò tẹlifíṣàn? Ètò tẹlifíṣàn jẹ́ ètò tó ṣe pàtàkì púpọ̀. Nígbà tí a sì wà ní kékeré, gbogbo àwọn ètò yìí á fi ṣeré. Bá ṣe ń wo ìdágun mẹ́sàn án, lẹ́ẹ́ la wò ìdágun mẹ́wàá, lẹ́ẹ́ la sì wò ìdágun méje àárọ̀. Àmọ́ nísinsìnyí tí àgbà ti dé àbí kí n ní nísinsìnyí tí tẹknọ́lọ́jì ti dé, ó gba gbogbo ẹ̀ lọ́wọ́ àwọn ènìyàn. Torí pé kí ni, fóònù ni àwọn ènìyàn fi ń ṣe ètò gbogbo tó bá ti ṣe níìsín. Tọ bá rí ẹ̀yin tí ń wo tẹlifíṣàn ọ̀pọ̀lọpọ̀, ẹ wò pé ẹ rí i níbi iṣẹ́ ni àbí ní ah inú ọ́fíìsì. Àmọ́ pé nílé, kì í ṣe gbogbo ènìyàn ni ó wo. Ìláwùnyí ò sì fún ń wo ètò tẹlifíṣàn. Bọ̀ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wò bíi tẹ́lẹ̀ mọ́ tó jẹ́ pé òun gbó bí tọ bá gbà lọ tìrì pé wọ́n ń wò ètò tẹlifíṣàn. Nígbà táa wà ló máa ń kéékèé ká, táa bá lọ ibi tí wọ́n máa ń bọ̀ wá, ó ní pírọ́gràmù kí a máa pè é ní "Saba Ross Second Chance" ló bu sí i lọ jókòó tá a wò ìtò náà. Ní òní níìsín, kò sí àwọn ọmọ kéékèé tó máa lọ wo eré ìtàn mọ́. Ìkálukù ń bẹ lórí fóònù. A tẹ fóònù lélẹ̀, a tẹ fóònù lọ́nà. Ilẹ̀ nìí, tó kú oníbi rẹ̀.

Kíni o máa ń ṣe láti tá ayọ̀ sí ra àwọn alábàáṣiṣẹ́ pọ̀ rẹ? A ti dá ayọ̀ sí ara àwọn alábáṣiṣẹ́ pọ̀ mi, mo máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan. Ǹkan àkọ́kọ́ tí mo máa ń ṣe ni pé tí wọ́n bá san sálárì tí mo ṣi ri pé mo rọra ní owó die lọ́wọ́, máa rọ̀ra yà nǹkan máa bun wọ́n. Iru ẹ̀leun, ó máa ń múnu àwọn èèyàn dùn, èmi ó fẹ́ran ẹni tí máa ń bùn ní nǹkan púpọ̀. Ǹkan ẹlẹ́ẹ̀kejì tí mo máa ń ṣe láti dá ayọ̀ sí ara àwọn alábáṣiṣẹ́pọ̀ mi ni pé ìgbà tí wọ́n bá ń ṣiṣẹ́ lọ́wọ́ gẹ́gẹ́ bí ó jẹ́ iṣẹ́ bí i labourer nìyí tí ṣíṣe ìṣe wahalá, èmi náà máa ń bọ̀sọ̀ kalẹ̀, má sì bá wọn ṣiṣẹ́. Kódà imi ninu wọ́n gan, mo máa ń ṣiṣẹ́ jù wọ́n lọ. Ǹkan ẹlẹ́ẹ̀kẹta tí mo máa ń ṣe pẹ̀lú wọn òun ní pé mo máa ń sọ bí ayé ṣe rí, bí àwa náà ṣe bẹ̀rẹ̀, bí a sì sé dé ibi tí àwa wà ní òní. Ǹkan kan tó wúlò jù púpọ̀ fún wọn ni pé kí àwọn náà kí wọ́n ṣe kòkari láti múra, kí wọ́n sì ní plan fún ọjọ́ iwájú torí pé ọjọ́ iwájú ò ṣe pàtàkì púpọ̀. Ní ìgbà tí èèyàn bá wá tán ṣiṣẹ́ labourer, tó wa ń rí àwọn owó, yóò gbàgbé láti wo bóo lo ṣe fẹ́ ṣe ọjọ́ ọ̀la rẹ̀ àbi ọjọ́ iwájú rẹ̀. Àmọ́ ìgbà tí ó bá fún wọn ní iròyìn ńti n lo láyé tó sì fún wọn ní motivation, àwọn náà ó bá wò pé, "à, óoto lo bá wọn sọ." Wọ́n á rí ayọ̀ ní ojú wọn àti ní ọkàn wọn. Ohun tí bẹ́ẹ̀ sì ni gbogbo ohun tó bá ní kí wọ́n ṣe ni wọ́n máa ṣe. Kódà èmi wọ́n máa ń bálẹ̀ gbogbo tara tara ni wọ́n máa fi ń bá mi ṣiṣẹ́ torí pé kíni ayọ̀ kíńkín tí mo ta sọ́kàn wọn ó ti da seed nínú èmi wọn. Ǹkan ẹlẹ́ẹ̀- the last one tí mo wáa fẹ́ bá yín sọ̀ lóòní òun ní pé nígbà tí mo bá ri p'o ti rẹ̀ wọ́n, wọn ò ní agbára púpọ̀ láti ṣiṣẹ́, mo máa fún wọn ní àsìkò láti lọ sinmi. Eléyìí jẹ́ ǹkan tó ní ànfàní púpọ̀ tó sì máa ń múnú wọn dùn, tó sì máa ń dá ayọ̀ sí ara àwọn alábáṣiṣẹ́ pọ̀ mi.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá ń sìn? Nígbà tí mo bá ń sìn, nǹkan àkọ́kọ́ tí mo máa ń ṣe ni mo máa ń fi ọwọ́ bo mú a kí n má bà á sín sáré àwọn èèyàn, nótipé kò ní tọ́ kí n mú ìdòtí tó wà ní inú mi kí n wá fi ń sáré àwọn èèyàn yókù. Ẹlẹ́kejì tí mo máa ń ṣe nígbà tí mo bá sìn ni pé mo máa sọ pé alhamdulillahi rabbil alamin. Eléyìí ó jẹ́ ethics kan tí ó jẹ́ kó common láàárín àwọn Mùsùlùmí. Nígbà tó bá sì ṣe ẹlẹgbẹ́ àwọn Mùsùlùmí, nǹkan tó gbọ́ tí àwọn ni ó sọ fún wa ní ìdàpáàda ni pé yarammukullahi. So tí mo bá sìn tí máa sìn náà, tí èyán bá sì sìn, wọn fẹ́ ra bàlẹ̀ kí n sinmi, torí pé kí ni ó dàbí pé nǹkan tí ó dàbí jáde lára tó bá wá sinmi, ó máa wá ní some relaxation dáadáa.

Irú fóònù alágbèéká wo ni o ń lò? Fóònù alágbèéká àwọn èyí tí mo láìkì jù ọ́un nàa ni Samsung, lẹ́yìn rẹ̀ Infinix, lẹ́yìn rẹ̀, ah, Tecno, lẹ́yìn rẹ̀ kó má, máa láìkì Itel. Ṣùgbọ́n nígbà tí mo bá fẹ́ ra fóònù, features tí mo bá láìkì mo máa koko wó, máa wá wo fóònù wo lórí owó rẹ̀, ó tó owó tí mo ní lówó fóònù tó jẹ́ pé owó rẹ̀ á sì match. Kì í ṣe pé màá kan rush lọ ra fóònù tó jẹ́ pé, ah, èmi kò sí feature tí mo ní nítorí pé ayé n haili rẹ̀. Fóònù tí èmi ń lò ní ọwọ́ alágbẹ́ká ọ̀un nà ni Infinix. Ohun tó sì fàá ni pé óun ní owó mi ká nígbà tí mo fẹ́ ra fóònù lọ́jọ́sí. Oun sì ló ní features tó jẹ́ pé mo gbádùn rẹ̀ ó sì ṣe dáadáa. Ara àwọn advantage Infinix ni pé bátírì rẹ̀ dà. Tó bá bàjẹ́, èèyàn lè rí àwọn tí ó tún un ṣe láìṣe wàhálà, láì lọ jìnà. Wọn á tún un ṣe, wọn sì rí, wọn sì rí pé, ah, material tí wọ́n fi tún un ṣe ó wà available. Àmọ́ teẹ̀yan ba lọ ra iru àwọn Samsung Mii, a ti túnṣe ní wàhálà. Ín ti won fi túnṣe sí wọn. Bẹ́ẹ̀ sì ni kì í ṣe gbogbo èèyàn náà ló lè tún ṣe. Irú awa ta sì máa ń ju fóònù nù lẹ́ẹ̀mẹwa, tó jẹ́ pé a lè fo screen lẹ́ẹ̀, lẹ́ẹ̀mẹta nínú oṣù mẹ́rin kí ọlọ́run ṣáanu wa k'ómọ je a fo screen mọ́. Tí a bá lọ ní irú Samsung la fẹ́ ṣe, wàhálà wa. iPhone sì wọ́n ntitie, teeyan bà ní iPhone leeyan fẹ́ mo lò, owó rẹ̀ wọ́n kì í ṣe nti ọmọ kékeré ni òun sì won ní ọmọ kékeré ì kirin bọ́na. Ẹni bá lọhun ra iPhone, ò setan áti se kíni, àti kí irn bọ́na tó si j'ọmọ kékeré. Ṣùgbọ́n camera rẹ̀ fine ó sì yége. Bẹ́ẹ̀ sì ni àwọn èèyàn dull, tan bá ti rí po lọ iPhone, wọ́n believe pé ó ní owó gidi lọ́wọ́.

Ṣé o máa ń ṣun ní ọ̀ṣán? Orun ọ̀ṣán, orun ọ̀ṣán jẹ́ orun tó jẹ́ pé ó ní ànfàní díẹ̀ ní ara. Ṣùgbọ́n fún ẹni tó bá ní àsìkò, irú àwa yii tó jẹ́ pé ojoojúmọ́ bísẹ́ ni, kò sí ààyè fún orun ọ̀ṣán. Àfojọ́ tó bá ṣe pé a ríṣẹ́, a ṣiri bí lọ́. Òrun ọ̀ṣán jẹ́ òrun tó jẹ́ pé tó bá ṣun, ara rẹ ó balẹ̀, wa sì rí a ìfọ̀kànbalẹ̀. Ṣùgbọ́n ó depend lórí iru iṣẹ èèyán kí ẹeyan tó lè rí orun ọ̀ṣán sun. Irú èmi nísìn báyìí, òní lémi o ṣun'run ọ̀ṣán torí mi ò níbi lọ, mò sì gbádùn oorun mi. Àmọ́ tí n bá nibi lọ kò sì bi mo sì fẹ́ ṣùn. Àmọ́ mo nífẹ̀ẹ́ sí pé kí n ṣùn oorun ọ̀ṣán nígbà tí mo bá rà á yìí. Torí pé ohun ọ̀ṣán jẹ́ ohun tó wà very important ó sì ní ànfàní ní ara.

Ṣé o máa ń fi ìdáàbò bo ohun sará? Ìdáàbò bo ohun ṣọ́rá mo mo ń lo lẹ́kọ̀ọ̀kan. Ní ìgbà tí ohun ohun ba po, bí aṣọ tó ní ọwọ́ gungùn, òun ní mo máa ń lò torí kí n lè dáàbò bo ara mi ní láti òun. Òrun jẹ́ ǹkan tó jẹ́ pé ó wúlò fún ọmọ ẹ̀dá ènìyàn, ṣùgbọ́n kí ni kò yẹ kí ó máa pa èèyàn jù, yóò ní effect ní ara èèyàn. Àmọ́ ìgbà tí orun hun bá lọ tán ti o sì oorun, òtútù náà la tun mo ń wọ̀ tó jẹ́ pé eeyan o tun wo aaṣọ tó jẹ́ pé yo bó ara èèyàn tó fi jẹ́ pé tó bá wọ inú oru temíwá. Ari pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn, aṣọ wọn ọlọ́wọ́ gungun na mo n wo. Kì í ṣe ọlọ́wọ́ kenpe. Ọlọ́wọ́ kenpe náà ó da o, àmọ́ kò lè bo orun bẹ́ẹ̀ sì ni kò lè bo kí ni, kò lè bo òtútù. Orun to si ri yi o ó jẹ́ ǹkan tó jẹ́ pé gbogbo ojúmọ́ ní Áfríkà ó mo ń jáde ó sì mo ń rìn jinna, yo o toji gbogbo èèyàn, torí rẹ̀ ni kò sí bi eyan se fe se, yo wà ogbon ti e dáàbò bo ara rẹ̀ láti orun áida umbrella àbí ǹkan gungun ni àwọn míì gan fìlà náà máa ń lò kọ̀. Òní lórí ojú tó dáàbò bo ara ń ṣe ó ń bo orí ní lásán.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá dúró dè ńǹkan? Nígbà tí mo bá jepé mo dúró dè ńǹkan àbí mo fẹ́ gbà ńǹkan, mo máa ń ní àkókò láti ṣe sùúrù gidi gan, torí pé sùúrù ni a fi ń ṣẹ́gun gbogbo ohun tí èèyàn bá rò pé èèyàn fẹ́ ṣe. Ohun gbogbo tí èèyàn bá rò pé ó fẹ́ ṣẹlẹ̀, bẹ́ẹ̀ ni sùúrù yìí ó ṣe pàtàkì gidi gan, torí pé pẹ̀lú sùúrù ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fi dé ibi tí wón dé. Ẹni tí kò bá ní sùúrù yóò yáa lẹ́ nu pé ilé ayé kan nléle kòkò kó mo ní. Too sùúrù le mi fi ń durode gbogbo ohun tí mo bá fẹ́ dúró dè àti pé mo tún máa ń try àti rí pé mo ní second option. Nígbà tí n tí ń duro de tí ò bá ṣe bó o mo ṣe fẹ́ ṣe, ọ̀nà ibo ni mo fẹ́ gbè gbà. Tí mo bá rò gbogbo eleyi mo ara wọn ni mo máa ń fi ń lò láti ṣe duro de gbogbo ohun tí mo bá fẹ́ duro de.